Báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Nígbàtí mo má mọ pé iṣẹ́ ti tó ni ìgbà tí mo bá ti lò àsìkò tó bá yẹ kí n fi sinmi, timba ti lò àsìkò ìsinmi tán, hin mọ pé ẹni tó kan náà ni kí n lọ ṣiṣẹ kárakára nítorí pé gbogbo nǹkan ní àsìkò wà fún, àsìkò eré wà, àsìkò iṣẹ́ sì ń bẹ́ẹ̀. Tí èeyan bá ti lò àsìkò eré tán, ó di dandan kí èèyàn bẹ̀rẹ̀ síi ṣiṣẹ́.